Ìgbà tí mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi tí mo máa ń kẹ́yìn pàdé wọn. Ẹ̀, mi ò lè rántí ìgbà yẹn dáadáa mọ́ ṣùgbọ́n mo máa ń kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi nígbà mi. Ìyẹn ni pé wọ́n a ti máa dúró dè mí tẹ́lẹ̀. Dídódo-- Dídúró tán dúró dè mí yẹn ò le jẹ́ pé bóyá mọ̀ pé.

Ìwà ìṣòro mi bó ṣe rí ni pé mo máa ń gbìyànjú láti ríi pé tí mo bá fẹ́ ṣòwò, mo máa wò pé irú òwò yìí ṣe yóò pè mí àti wípé èrè élòó ni màá rí níbẹ̀. Tí eyò bá ṣe gbogbo yìí, kò dáa tó torí òwò ní dike eeyànjẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Èmi gẹ́gẹ́ bí ẹni kankan, ìránṣẹ́ Ọlọ́run ni mí. Èyí tó jásí pé èmi gan-an ló yẹ kí máa lọ sí ilé ìjọsìn jù. Lónìí lóòní gan-an mo lọ sí ilé ìjọsìn. Èmi gan-an ni mo jẹ́ ẹni tó ń darí ìjọsìn náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá oko. Ìdí ni wípé ibi tí òfin kò bá sí, ẹ̀ṣẹ̀ kò sí níbẹ̀. Ẹ̀n tí ènìyàn ò bá tẹ̀lé òfin, wón lè fi ìyànjú fín. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tèmi, tí mo bá ti rí òfin, mo máa ń tẹ̀lé.

Áàpù tí mo máa ń lò jù èkínní òhun ní Twitter, èyí tá ń pè ní X níìsín, ìkéje tí mo tún máa ń lò dáadáa òhun ní wọ́n ń pè ní Discord, ìyẹn òní àwọ̀ blue.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni wípé àjọ̀dún orin. Mo fẹ́ràn kí n má a lọ sí àjọ̀dún orin dáadáa, nítorí pé kò sí ibi tí wọ́n bá ti ń kọrin, inú mi má ń dùn púpọ̀ púpọ̀. Nítorí mo fẹ́ràn orin gan. Èmi tí mo sì ń sọ̀rọ̀ yi gan, èmi gan máa ń kọrin.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àwọn àdéhùn náà sì pọ̀ ríṣiríṣi. Ṣùgbọ́n mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àdéhùn tí mo bá ti ní pẹ̀lú èèyàn, mo máa ń rí pé mo bojútó torí tí mi ò bá bojútó, oloun mọ jẹẹ́ ká ṣẹ̀yàn.

Mi i lu etí mi o. Mii, mi ò lu etí mi, obìnrin ló máa ń lu etí. Ọkùnrin ni èmi, obìnrin ló máa ń lu etí. Àwọn ọkùnrin imí náà sì wà tó jẹ́ pé wọ́n gbọ́n lọ títí, àwọn náà máa ń lu etí. Ṣùgbọ́n obìnrin ló máa ń lu etí temí mọ̀, èmi ò lu etí mi.

Ehn, ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ́. Ìdí ni wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ehn Jesu fi yẹ wá wípé nínú bí ènìyàn bá ṣẹ̀ wá, ká dárí jìí. Àwa tí a sì ń tẹ̀lé Jesu a mọ̀ pé dandan ni ká dárí jìí.

Tí n bá ní àwọ́n iṣẹ́ àkànṣé, mó máa rí pé mò tètè ṣe é. Ṣùgbọ́n ìgbà mí tí mo bá ní iṣẹ́ àkànṣé, máa rí pé mo pe àwọn ọ̀rẹ́ mi kí wọ́n wá, ká sì jọ ṣiṣẹ́ náà, ká lọ ká ṣẹ́ e ká sì yọrí.